Èmi àti ìyàwó mi a lọ sí ilé Tádé àti àwọn ẹbí rẹ̀ ní àná ní ilù Ìbàdàn. Níbi ijirórò tí a wá ń ṣe, Tádé wá béèrè lọ́wọ́ mi pé, "ṣé o mọ bí a ti ń ṣe oúnjẹ?" Mo wá dalóhùn pé, "bẹ́ẹ̀ni, lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ìyàwó mi ò bá sí níle tàbí tí ó bá rẹ ìyàwó mi díẹ̀, ni mo máa ń ṣe oúnjẹ fún àwọn ẹbí mi."

Níbi eré ìdárayá tí èmi àti ọmọ mi, Adékúnlé ta lọ ní àná, a pàdé èyí kan nínú àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ rẹ̀ tó ń fẹjọ́ rẹ̀ sùn wípé Adékúnlé pẹ́ wá sí ilé ìkàwé ní àná. Mo wá ń bé lọ́wọ́ Adékúnlé ọmọ mi wípé "nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé?" Ó wá ń dá mi lóhùn wípé "bàbá mi, mo kẹ́yìn lọ sí ilé ìkàwé ní àná nítorí pé ó pẹ́ mi díẹ̀ kí n tó kúrò ní ilé."

Níbi ìpàdé ráńpẹ́ tí èmi àti àwọn ọ̀gá mi ta lọ ṣe ní ìlú Abuja lánàá, ọ̀gá mi wá ń béèrè lọ́wọ́ mi wípé: ṣe o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Mo wá ń dá wọn lóhùn pé bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, pàápàá jùlọ fún iṣẹ́ àti ìbánisọ̀rọ̀ pàtàkì tó bá níí ṣe pọ̀ mọ́ ọ̀rọ̀ iṣẹ́ wa.

Níbi ijiroro tí èmi àti àwọn ọ̀rẹ́ mi ń ṣe ní àná, mo wá béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi Tade wípé, "Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣègùn ọdẹ?" Ó wá dá mi lóhùn wípé, "Àá, ó ti pẹ́ tí òun ti lọ sí ìṣègùn ọdẹ gbẹ̀yìn, láti ìgbà tí òun ti kúrò ní ìlú Ibadan."

Èmi àti àwọn ẹbí mi a lọ kí ọ̀rẹ́ mi Wálé ní ilé re lánàá. Ó wá ń bí léèrè wípé àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ó ń lò? Ó wá ń dá mi lóhùn wípé òun ń lò àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ omi torí pé ó mọ dáadáa.

Níbi ìjíròrò tí èmi àti ọ̀gá mi jọ ń ṣe lánàá níbi iṣẹ́, wọ́n wá bí mi léèrè wípé báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé. Mo wá dá wọn lóhùn wípé mo máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé nípa ṣíṣètò àkókò mi dáadáa, fífi ààyè sílẹ̀ fún ẹbí mi àti mímú ìsinmi lẹ́yìn iṣẹ́.

Nínu ìjíròrò tí èmi àti ìyàwó mi jo oun ṣe lálẹ́ àná nílé wa, mo wá bi léèrè rẹ̀ wípé, "ṣé o fẹ́ràn lọ sí etíkun?" Ó wá dá mi lóhùn pé bẹ́ẹ̀ ni, òun fẹ́ràn lọ sí etíkun nítorí pé afẹ́fẹ́ àti omi máa ń fún òun ní ìsinmi ní gbogbo ìgbà tó n bá wà níbẹ̀.

Níbi ìjọ́lóró ti èmi àti àwọn ọ̀rẹ́ mi jọ ń ṣe nílé ìgbafẹ́ lánàá, ọ̀rẹ́ mi kan wá bé lọ́wọ́ mi wípé ṣe o ní ẹranko ọ̀sìn? Mo wá dá lóhùn pé bẹ́ẹ̀ni mo ní ẹranko ọ̀sìn, mo ní ajá kan àti adìẹ tó ń lọ bí ọgọ́ta ní ẹ̀yìnkùlé mi tí mò ń sìn.

Níbi ìjọ́róró tí èmi àti àwọn ọ̀rẹ́ mi jọ ń ṣe ní àná, Tádé wá béèrè lọ́wọ́ mi wípé, "ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́?" Mo wá dá a lóhùn wípé, "béèni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nígbà tí mo wà ní ìlú Ìbàdàn kí n lè bá tẹ̀yàrá dé ibi tí mò ń lọ".

Lára ìbéèrè tí ìyàwó mi tó bèrè lọ́wọ́ mi ni wípé, "níbo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí?" Mo wá dalóhùn wípé, "mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí inú àpò tàbí orí tábìlì tí ń bá wà ní ilé tí mi kò lọ sí ibi kankan."

Lẹ́yìn tí mo dé ilé ọ̀rẹ́ mi Àlàbí lánàá, ó wá n béèrè lọ́wọ́ mi wípé, "Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù?" Mo wá dá lóhùn wípé mo fẹ́ràn oúnjẹ òkèlè. Mo nífẹ̀ẹ́ sí kí ń máa jẹ àmàlà dúdú pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí tàbí ọbẹ̀ gbẹ̀gìrì àti ewédú, kó wá bá mi fi ẹja kíká sí i àti àwọn oríṣiríṣi ẹran ògúnfe, tàbí kí n rí ìrẹsì, ẹ̀wà àti dòdò lẹ́ẹ̀kan náà kó wá bá mi kó ẹran sí orí ẹ. Mo nífẹ̀ẹ́ sí kí ń máa jẹ lójoójúmọ́.

Lẹ́yìn tí a parí ìpàdé ránpẹ́ tí èmi àti àwọn ọ̀gá mi ta lọ ṣe ní ìlú Abuja ní àná, ọ̀gá mi wá ń bèrè lọ́wọ́ mi wípé, "Ṣé o máa ń ṣe ìdárayá?" Mo wá ń dá wọn lóhùn wípé bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìdárayá dáadaa, àgaga ní ọjọ́ ìsinmi. Lẹ́yìn tí ń bá jẹun tán, mo ní ìfẹ́ sí kí n máa ṣé pupọ̀ emi àtàwọn ẹbí mi.

Níbi ijèrò tí mò ń bá àwọn ọmọ mi ṣe lálẹ́ àná ní ilé, ìkan nínú àwọn ọmọ mi tí ń jẹ́ Yétúndé, ó wá béèrè lọ́wọ́ mi wí pé "bàbá mi, ṣe o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí?" Mo wá dá lóhùn wí pé "bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ọ̀pọ̀lọpọ̀ ìlú mìíràn dáadáa. Mo ti rìnrìn àjò lọ sí ìlú Ìbàdàn, mo ti rìnrìn àjò lọ sí ìlú Àbújá, mo ti rìnrìn àjò lọ sí ìlú Delta, mo dẹ̀ ti ṣe rìnrìn àjò lọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú òyìnbó dáadáa láti lọ ṣe ìgbafẹ́, láti lọ nípa ọ̀rọ̀ iṣẹ́ àti láti lọ fún ara mi ní ìsinmi."

Mo tẹ̀lé ọ̀rẹ́ mi Tádé lọ sí ilé ìwòsàn ní àná. Dọ́kítà rẹ̀ wá ń bí léèrè wípé ṣé ó máa ń mu Ògùn lójú ojúmọ́? Ó wá ń dá lóhùn wípé rárá, òun ò kí ń mu Ògùn lójú ojúmọ́, àfi nígbà tí òun bá ń ṣàìsàn nìkan ni òun máa ń mu Ògùn.

Lẹ́yìn tí èmi àti àwọn ọ̀gá mi ta parí ìpàdé ta lọ ṣe ní ìlú Abuja lánàá, ọ̀gá mi wá béèrè lọ́wọ́ mi wípé, "Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún ìṣe rẹ?" Mo wá ń dá wọn lóhùn wípé mo fẹ́ kọ́ àwọn ìmọ̀ tuntun nípa ìtẹ̀síwájú ìmọ̀ ẹ̀rọ àti àtòtò iṣẹ́ láti lè ṣe ìṣe mi dáadáa ní gbogbo ìgbà.

Lẹ́yìn tí èmi àti àwọn ọ̀gá mi ta parí ìpàdé wa lánàá tí a fẹ́ lọ máa ṣe eré ìdárayá, ọ̀gá mi wá ń béèrè lọ́wọ́ mi pé, irú orin wo ni o fẹ́ràn gbọ́? Mo wá ń dá wọn lóhùn wípé mo nífẹ̀ẹ́ sí kí n mọ gbọ́n orin tó bá là ká ìmọ̀, orin tó ṣe ẹ́ gbọ́ láwùjọ, orin tó jẹ́ pé bí àwọn èèyàn bá ń gbọ́, ó máa mọ́ múnú wọn dùn.

Nínú ijíròrò tí èmi àti àwọn ọmọ mi tajó ń ṣe lálẹ́ àná nílé wa, ọmọ mi Adéṣẹwà béèrè lọ́wọ́ mi wípé, "bàbá mi, kín ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rán tí?" Mo wá dá lóhùn wípé, ìrántí ìgbà ọmọdé mi tí mo rán tí ni bí èmi àti àwọn ọ̀rẹ́ mi ṣe máa ń ṣeré ní ọgbà ilé wa àti bí aṣelọ́ máa ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lẹ́yìn tí a bá dé ní àti ilé ìwé lójoojúmọ́.

Nínú ìjìrorọ̀ mi àti àwọn ọ̀rẹ́ mi, Tádé béèrẹ̀ lọ́wọ́ mi wípé, irú asọ wo ni o fẹ́ràn wọ̀? Mo wa dà lohun wipé, mo fẹ́ràn wọ asọ aláwọ̀ pẹ̀lú àṣà Yorùbá torí pé ó lẹ́wà pọ̀ àti pé ó rọrùn láti wọ̀

Lẹ́yìn tí èmi àti àwọn ọ̀gá mi ta parí ìpàdé wa ní ọ́fíìsì wa ní àná, ọ̀gá mi, Adébẹ́kùn, wọn wa bimi léèrè wípé, "Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀?" Mo wá dá wọn lóhùn wípé mo máa ń farabalẹ̀, mo sì máa ń ṣe ìdákẹ́jẹ́ àti ìmúra láti tún apọ̀n kúrò nígbà tí iṣẹ́ bá pọ̀.

Nínú ìjíròrò tí èmi àti ọ̀rẹ́ mi Tádé jọ ń ṣe lánàá ní ilé rẹ̀, Tádé wá ń béèrè lọ́wọ́ mi wípé, "kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn?" Mo wá ń dá lóhùn wípé, mo máa ń wọ aṣọ ìbáṣepọ̀ tàbí aṣọ inú ilé nígbà tí mo bá fẹ́ lọ sùn.

Lára ìbéèrè tí ọ̀rẹ́ mi Ọmọladé béèrè lọ́wọ́ mi lánàá ni wípé, "Kí ni ìgbádùn rẹ̀?" Mo wá dá lóhùn wípé, ìgbádùn mi ni wíwo fíìmù, kíkà ìwé àti ṣíṣe eré ìdárayá ní gbogbo ìgbà.

Nínú ìjiroro èmi àti ìyàwó mi, mo wá n bí lèere wípé wákàtí mélòó ni o ma ń wo ojú ìbòjú lójoójúmọ́. Ó wá dá mi lóhun wipé oun ma ń wo ojú ìbòjú lójoójúmọ́ fún bíi wákàtí márùn-ún lójoójúmọ́.

Èmi àti ọ̀rẹ́ mi Ládi a ní ìpàdé ráńpẹ́ kan ta fẹ́ ṣe ní ilé rẹ̀ lọ́la. Ó wá béèrè lọ́wọ́ mi pé báwo ni ó ṣe má ń kojú ìdènà ọkọ̀. Mo wá dá lóhùn wípé mo máa ń farabalẹ̀ tí mo bá ń wa ọkọ̀ ní ojú òpópónà. Mo sì máa ń tẹ̀lé òfin òpópónà àti pé mo máa ń wá ọ̀nà mìíràn nígbà tí mo bá rí pé ìdènà ọkọ̀ pọ̀.

Lára ìbéèrè kan tí ọ̀gá mi béèrè lọ́wọ́ mi nínú ìpàdé wa lọ́fíìsì lánàá ni wípé, "kí ni ìlànà ìpolówó rẹ?" Mo wá dá wọn lóhùn wípé, ìlànà ìpolówó mi ni lílo ayélujára, pínpín àlàyé lórí Mídíà àwùjọ àti fífún ẹni ní ìdínwó.

Lẹ́yìn tí èmi àti àwọn ọmọ mi tájọ́ ṣe ìjiròró ìtàn nílé wa lálẹ́ àná, mo wá bi ọmọ mi Adéṣẹwà lẹ́rè wípé “ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? Ó wá dàmí lóhùn pé “Bẹ́ẹ̀ ni bàbá mi, mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá sùn.”